Mo máa ń ṣe ètò àwọn ìṣòro mi láàárín àwọn ẹlẹgbẹ́ mi nípa kí n wo ẹni tí mo rí bí làákàyè rẹ ṣe rí, bẹ́ẹ̀ ni màá ṣe ṣe ètò ìṣòro pẹ̀lú rẹ̀. Ó ní yálà tó bá jẹ́ ọmọdé sí mi àbí àgbà sí mi, ṣùgbọ́n ẹlẹgbẹ́ mi ni, màá rí i dájú pé mo wo ètò làákàyè rẹ bí làákàyè ṣe tó ni màá mọ bí màá ṣe ṣe ètò ìṣòro láàárín èmi pẹ̀lú rẹ̀.

Mo máa ń múra ìpàdé pẹ̀lú oníbàárà mi nípa kí n ṣe ètò àwọn ìbéèrè tí mo fẹ́ bèèrè lọ́wọ́ rẹ̀. Yálà nípa àwọn nǹkan tí mo rà lọ́wọ́ rẹ̀ ni àbí àwọn nǹkan tí mò ń tà fún un. Màá rí pé mo ṣe ètò ìṣòro ìdojúkọ tí mò ń ní, ni ìpì ọjà tá ń rà lọ́wọ́ wa, lowo wa. Màá sì rí dájú pé mo múra dáradára torí èrí ni sí báyìí, òun ni ìṣẹ́ni lọ́jọ́. Mà á rí pé mo múra dáradára. Màá wá ṣe, màá sì rí dájú pé ohun mi ò le ju si oníbàárà mi láti máa le lé oníbàárà mi dànù. Màá rí pé ohun mi ò le, màá sì rí pé ojú mi rárá kò le si oníbàárà mi. Ta bá wá ṣe ìpàdé yẹn àbí ka tó ṣe ìpàdé, màá rí pé mo fún un ní ojú tó, tó rẹlẹ̀. Màá sì ra àwọn nǹkan tó jẹ́ nǹkan ẹ̀bùn fún oníbàárà mi láti fi ṣe, láti fi ṣe ìrànlọ́wọ́ àbí láti fi ṣe, láti fi mú wọn bá mi ra ọjà dáradára.

Mo máa rí dájú pé mo lọ rí dókítà ní gbogbo ìparí oṣù. Bí ijetà, àbí bí ọ̀sẹ̀ tó kọjá tí mo rí ìlera kan sí kejì sí ara mi, mo lọ rí dókítà ní àná láti ṣe àyẹ̀wò ara mi, tí mo sì gba abẹrẹ àti gba òògùn tí màá máa lò. Àti lórí dókítà? Mo rí ní òkùnkùn dún, tí ó bá di ìparí gbogbo oṣù, tí mo bá ti gba owó oṣù mi, máa rí pé mo kó èmi, ìyàwó àti àwọn ọmọ mi lórí dókítà, láti lọ ṣe àyẹ̀wò ara wa. Ká mọ ibi tí ara wa kù sí, láti fi dé nà àrùn kárùn láti tako wa.

Àwọn nǹkan tí mo máa ń ṣe nígbà tí mo bá ń dúró de nǹkan ni ìgbáradì fún déédé nǹkan tí mo ń dúró de. Tí mo báa ń dúró de ǹkan, yálà ǹkan lẹ́nu iṣẹ́ ni àbí ǹkan lárín àwọn ọ̀rẹ́ mi tá jọ ṣepọ̀ àbí mo ra ǹkan tí mo sì ń dúró de màá ti ṣe ìgbáradì fún ǹkan náà tí mo ń dúró de fún irúfẹ́ nǹkan tí mo ń dúró de, màá ti ṣe ìgbáradì, màá sì ti ṣe ìmúra láti ṣe ìpàdé nǹkan náà. Màá múra dáradára. Màá sì rí pé mo ṣe ìgbáradì mi ní ẹ̀kún rẹ́rẹ́.

Gẹ́gẹ́ bí olùtajà, mo jẹ́ ẹni tó máa ń ṣe àyẹ̀wò ímelì mi ní wákàtí kan sí ìkejì sí ara wọn. Nítorí pé ọ̀nà kan gbóògì tí àwọn oníbàárà mi fi máa ń bá mi sọ̀rọ̀ ni kí wọ́n sẹ́ǹdìì, kí wọ́n ṣe àfiràn ímelì sí orí ímelì mi. Fún di éléyì, ímélì mi jẹ́ ǹkan kan gbóògì tí mi ò kí ń fi ṣeré rárá tí mo sì máa ń ṣe àyẹ̀wò rẹ̀ ní wákàtí kan sí kejì síra wọn. Yálà, mò ń sùn lálẹ́ ni àbí mò ń ṣe iṣẹ́ mìíràn, màá rí pé mo fi, mo ya àwọn àyè kan sọ́tọ̀ láti fi máa ṣe àyẹ̀wò ímelì mi.

Ní ìdojúkọ tó wà níbi iṣẹ́ mi ni mo ní di ọkọ̀ kan láti yà sọ́tọ̀ fún iṣẹ́ tó jẹ́ pé ìgbà mìíràn wà tó jẹ́ màá ṣiṣẹ́ kan ní ojú kan tí màá wà ní ilé, tin ba wà ní ise níta. Màá ṣiṣẹ́ kan ní ojú kan, ó tún máa yẹ́ kí n tún lọ sí ìsàlẹ̀ láti lọ wá, láti lọ bẹ̀rẹ̀ iṣẹ́ mìíràn. Fún ìdí eléyìí, mi ò ní mọ́tò tí màá yà sọ́tọ̀ fún àti máa fi kó irinṣẹ́ láti ibì kan sí ibì kejì. Màá wá láti máa wá mọ́tò tó jẹ́ mọ́tò akẹ́ro láti fi kó irinṣẹ́. Ìgbà mìíràn ó máa ń pẹ́ mi kí n tó rí mọ́tò tó máa bá mi kó irinṣẹ́ mi láti ojú kan sí ojú kejì.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́. Kẹ̀kẹ́ sì jẹ́ nǹkan tí mo ti ń gùn láti bí ọdún mẹ́sàn sẹ́yìn torí bàbá bàbá mi ó jẹ́ ẹni tó fẹ́ràn eré ìdárayá dáradára. A sì máa ń gbé kẹ̀kẹ́ yẹn pàápàá lọ sí oko ta bá n lọ sí oko iwájú. Fún di èyí, gbogbo àwa tí a jẹ́ ọmọ ọmọ fún bàbá bàbá mi, ó rí dájú pé ó ra kẹ̀kẹ́ kọ̀ọ̀kan fún ẹnì kọ̀ọ̀kan. Nígbà tí a máa ń fi ń ṣe eré ìdárayá ní ọ̀sẹ̀ àbí tí a bá fẹ́ lọ sí oko iwájú, oníkúlùkù yóò gbé kẹ̀kẹ́ rẹ̀ dání, yóò sì gun kẹ̀kẹ́ rẹ̀ láti ilé lọ sí oko. Ta bá ń bọ̀ wálé, kẹ̀kẹ́ ọun naa ni a ó sì gun padà. Nígbà tí bàbá bàbá mi náà sì ní kẹ̀kẹ́ tiẹ̀ tó máa ń gùn lọ sí oko. Bàbá bàbá mi ló ti kọ́wa bí a ti ń ṣe ń gun kẹ̀kẹ́ láti kékeré.

Mo fẹ́ràn kí n máa jẹ nǹkan tó bá fẹ́lẹ́ ní òwúrọ̀. Bóyá bí i kí n jẹ, bíi àwọn pọfupọ́fù àbí àkàrà kí n dẹ mú tíi sórí ẹ. Eléyìí jẹ́ àwọn nǹkan tí mo máa ń jẹ ní òwúrọ̀ tí mo bá jí. Torí tí n bá jí lówúrọ̀, ẹnu mi ò kí ń tètè ń ṣí sí oúnjẹ tó lágbára àfi kí ń wá oúnjẹ tó fẹ́lẹ́ tí kò ní wúwo lára mi kí n rí pé òun ni mo jẹ lówúrọ̀ kùtùkùtù kí n tó jáde lọ sí ẹnu isẹ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tí n o lérò fún ìlera torí ní ìgbà mìíràn wà tó jẹ́ pé èèyàn máa ń ní àìlera àbí ìdojúkọ àrùn mìíràn tí wàa sì jẹ́ nǹkan tí ò lérò nípa pé òun wá ìwòsàn ara kiri. Mo jẹ́ ẹni tó máa ń jẹ nǹkan tí mi ò lérò nígbà tí mo bá rí ìdojúkọ àìsàn kan àbí kejì àbí tí àìsàn kan àbí kejì bá fẹ́ wò mí lára, màá rí pé mo jẹ nǹkan tí mi ò lérò pé mo lè jẹ láti ṣe ìwòsàn.

Mo fẹ́ràn kí n máa gbọ́ àwọn orin tó jẹ́ orin ti ìbílẹ̀. Jẹ́wó kí n máa gbọ́ orin ìgbàlódé lọ. Gẹ́gẹ́ bí i ọmọ Yorùbá, ó máa ń wù mí kí n máa gbọ́ orin ìbílẹ̀ àbí orin bí i orin èdè mi. Gẹ́gẹ́ bí i kí n máa gbọ́ orin tí wọ́n fi sọ ìtàn ìlú mi àbí ìtàn orílẹ̀-èdè mi. Èleyí jẹ́ orin tó máa ń wù mí gbọ́ jù nígbà tí mo bá jí l'òwúrò àbí tí mo bá fẹ́ sùn lálẹ́ tó máa ń sọ ìtàn tó ti ṣẹlẹ̀ àbí ohun mèremère tó ti ṣẹlẹ̀ kí èmi tó dé ayé.

Adùn tí mo fẹ́ràn jù nínú ice cream ni adùn, ẹ, òórùn àdidùn tó máa ń gbé jáde sí ẹni ní ọkàn. Mo fẹ́ràn òórùn yìí gán, mo ṣì fẹ́ràn adùn tó wà ní ara ice cream, bí ó ṣe máa ń dùn tó sì máa ń, tó máa ń yọ̀ lẹ́nu mẹ̀rẹ̀ẹ̀mẹ̀rẹ̀ báyìí. Iyẹn jẹ́ àwọn ohun tí mo máa ń nífẹ̀ẹ́ sí ní ara ice cream.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà láti fi mú ìmúra mi gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kó pé pere pere. Nítorí pé àwa ní ìgbàgbọ́ pé ẹni tó bá múra tó ò bá lo fìlà, ìmúra rẹ kò tíì pé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Fún idi eléyìí, mo máa ń lo fìlà dára dára. Mo sì tún máa ń lo fìlà mìíràn náà tó jẹ́ fìlà ìgbà òòrùn tó jẹ́ fìlà ìgbà òòrùn, fìlà bentigo. Mo máa ń lo ìyen náà dára dára fún ìgbà òòrùn.

Bẹ́ẹ̀ni mo man lo ẹ̀rọ ìrànwọ́ ohùn dára dára àjàjà jùlọ nígbà tí mo bá wà ní ẹnu iṣẹ́ láti rípé mi ò dènà mio fi ìkan di ìkan lọ́wọ́. Màá ma ṣe iṣẹ́, màá sì tún máa dá àwọn alábárà lóhùn. Eléyìí jẹ́ ọ̀nà kan gbòógì tí ẹ̀rọ ìṣí máa ń ṣe ìrànlọ́wọ́ fún mi tí mo bá wà ní ẹnu iṣẹ́. Lái rí i pé ìkan ó di ìkan lọ́wọ́. Eléyìí jẹ́ ọ̀nà kan gbòógì tí mo ṣe máa ń lò. Àbí tí mo bá wà nínú mọ́tò tí mo máa ń gbọ́ orin pẹ̀lú fóònù mi.

Mo máa ń ní ìpàdé bí i ọ̀s-- bí i ẹ́ẹ̀méjì sí ẹ́ẹ̀mẹ́ta láàárín ọ̀sẹ̀. Màá ṣe ìpàdé pẹ̀lú àwọn tó jẹ́ ọ̀gá mi, màá sì ṣe ìpàdé fún àwọn tó j-- pẹ̀lú àwọn tó jẹ́ ẹ́ẹ̀, tó jẹ́ ọmọ iṣẹ́ si mi. Màá wá ṣè-- òní, wà, ìpàdé taa tún máa n ṣe tó jẹ́ ìpàdé ọmọ ilé àbí ìpàdé ará àdúgbò, mo máa ṣe ìyẹn náà. So, eleyi jẹ́ kọ́ jẹ́ ìpàdé bí i ẹ́ẹ̀mẹ́ta tí mo máa ń ṣe láàárín ọ̀sẹ̀ kan kan.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìgbà jáde ní ibi iṣẹ́ ní èèkàn kan. Bóyá mo bá fẹ́ lọ sí ìsùkú àwọn ọmọ mi nígbà tí kò bá sí ìyàwó mi nílé láti lọ mú wọn, màá ṣe ìgbà jáde ní ibi iṣẹ́ láti lọ mú àwọn ọmọ mi ní sùkú. Àbí tí mo bá ní nǹkan kan náà gbóògì tó jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún mi láti lọ mójútó nígbà tí mo wà ní ibi iṣẹ́, màá gba àyè láti lọ ṣe eléyìí.

Bẹ́ẹ̀ni, owó tí mò ń gbà ó jẹ́ owó tó tẹ́ mi lọ́rùn tó dára tó ní ibi iṣẹ́ gẹ́gẹ́ bí, owó ìkéré ju àbí owó ìdàgbàjú àbí owó àárín tó wà ní ibi iṣẹ́ mi. Ní gẹ́gẹ́ bí ipò tí mo wà, owó tí mò ń gbà ó tẹ́ mi lọ́rùn dáradára. Ó sì jẹ́ owó tí àwọn èèyàn ń ní lọ́kàn láti máa gbà ní ilé iṣẹ́

Á, mo jẹ́ èèyàn tí kò fẹ́ràn ìgbóná janjan rárárárárárárá. Mi ò fẹ́ràn ìgbóná janjan. Mo fẹ́ràn kí ó wà ní ìwọ̀ntúnwọ̀nsì. Kódà gan, nígbà tó bá jẹ́ ìgbà òtútù, èmi a tún máa tan amúnítútù àbí kí n tan fáànù, kí n wá tún fi dúfèè kí n fi bo ara. Fún ìdí elé yìí, mo fẹ́ràn kí nǹkan tutù, mìnì mìnì ní inú yàrá mi ju ko gbóná lọ.

Ìgbà tí mo bá fẹ́ lọ sùn, màá rí dájú pé mo wọ aṣọ ọrùn mi, tí mo bá wọ aṣọ ọrùn mi tán, màá ṣi ri pé mo dé gíláàsì àti ìbọ̀sẹ̀ tí mo máa ń fi bọ ẹsẹ̀ tí mo bá fẹ́ sùn. Eléyìí jẹ́ àwọn nǹkan tí ó máa ń pẹ́ sí mi lára nígbà tí mo bá fẹ́ bọ́ sí orí ibùsùn mi ní gbogbo alẹ́ kọ̀ọ̀kan.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ọwọ́ ọ̀tún, mo sì máa ń lo ọwọ́ òsì, but, sùgbọ́n, ọwọ́ ọ̀tún jẹ́ ọwọ́ kan gbòógì tí mo yàn láàyò. Yálà mo fẹ́ kọ ǹkan ni, àbí mo fẹ́ fún ènìyàn lówó, àbí mo ń ṣe ǹkan mìíràn tó jẹ kí n ṣe pẹ̀lú ọwọ́, àbí mo fẹ́ fi hammer àbí spanner dé ǹkan gẹ́gẹ́ bí iṣẹ́ mi, ọwọ́ ọ̀tún jẹ́ ọwọ́ kan gbòógì tí mo yàn láàyò láti fi máa ṣe ǹkan tí mo bá ń ṣe. Yálà mo ń jẹun ni, mo ń kọ ǹkan ni, àbí mo fẹ́ gbé ǹkan.

Àwọn ohun kookan tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí Mùsùlùmí, tí mo bá ti jí ní ago márùn-ún àbọ̀, màá lọ sí ilé mọ́sálásí, màá lọ kí ìrun àkọ́kọ́ láàárọ̀ kùtùkùtù. Tí mo bá kí ìrun tán, màá wá ṣe eré ìdárayá dáradára. Màá ṣe eré ìdárayá. Tí mo bá ṣe eré ìdárayá tán, màá wá bọ́ sí kíṣìnì, màá jẹ oúnjẹ, màá wá wẹ̀. Lẹ́yìn ìgbà yẹn ni màá gba ẹnu ìṣe mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn. Gẹ́gẹ́ bí Mùsùlùmí, màá lọ sí ilé ìjọsìn ní ẹ̀maàrún lójúmọ́. Ni ọjọ́ Jímọ̀, àṣì yá ọjọ́ Jímọ̀ sí mímọ́ tó jẹ́ ọjọ́ tí a máa ń fi ń pàdé ní ilé ìjọsìn gbogbogbò. Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn dáradára, mo sì jẹ́ ẹni tó máa ń jẹ́ ara àwọn tó máa ń síwájú dé ilé ìjọsìn.

Ah! Fóònù mi ó jẹ́ irinsẹ́ ìtajà mi. Fún ìdí èyí, mi ò lè sọ iye ìgbà tí mo máa ń lo fóònù mi lójúmọ́. Tí mi ò bá fi kọ́olu, màá sì fi wo àwọn ìpolówó àbí kí n fi ṣe ìpolówó àbí kí n fi wo àwọn tó ti dáhùn sí ìpolówó mi. Iye ìgbà tí mo máa ń lo fóònù mi lójúmọ́ ó kéré jù, màá lò ó tó ọgọ́rùn-ún sí ọgọ́rùn-ún ìgbà ní ojúmọ́ torí pé òun ni mo fi ń ṣe ìpolówó ọjà mi.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sọ òde rí nígbà tí à sèsè kó dé àdúgbò wa tó jẹ́ àdúgbò tuntun tí àwọn olè sì ń dààmú wa dáradára. A yan ilé bíi ilé márùn ún síra wọn tí wọ́n má máa sọ òde ní ojoojúmọ́. Fún ìdí eléyìí, mo jẹ́ ìgbà yẹn mo máa ń sọ òde bí ẹ̀ẹ̀kọ̀kan láàárín ọ̀sẹ̀

Bẹ́ẹ̀ni, mo ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ẹyọ kan tí èmi àti ìyàwó mi jọ ń pinlò. Ọkọ̀ yìí sì jẹ́ ọkọ̀ tó jẹ́ bí búlúù ní àwọ̀ búlúù. Mo máa ń gbé e jáde nígbà tí ìyàwó mi ò bá jáde. Ṣùgbọ́n ìyàwó mi ló máa ń lò ó jù láti gbé jáde. Yálà ó ń gbé ọmọ lọ ilé ìwé ni àbọ́ o ń lọ ẹnu ìdókòwò ó tie. Òun ni ó máa ń lo mọ́tò náà jù.

Bẹ́ẹ̀ni, mo gbàgbọ́ nínú ìgbàgbọ́ atọwọ́dọ́wọ́ nítorí pé mo rí pé ọ̀pọ̀lọpọ̀ ǹkan àjàjà tí à ń lò ní agbègbè tí mo wà atọwọ́dọ́wọ́ ló pọ̀ nínú rẹ̀ ju, yálà mọ́tò lílò ni àbí alùpùpù ni, gbogbo ǹkan tí wọ́n sì máa ń kó wá sí inú ìlú wa ó jẹ́ ǹkan atọwọ́dọ́wọ́. Fún idi eyìí, a rí atọwọ́dọ́wọ́ gẹ́gẹ́ bí ǹkan tí mo gbàgbọ́.

Bẹ́ẹ̀ni, orí máa ń fọ́ mi nígbà tí mo bá ti dààmú ara mi jù yálà ní ẹnu iṣẹ́ ni àbí mo dààmú ara mi nípa pé mò ń yanjú àwọn nǹkan kan, eyi jẹ́ ǹnkan gbòógì tó máa ń mú orí fọ́ mi, àbí tí mi bá rí oorun sùn ní oorun tó péye, ó máa ń jẹ́ kí orí máa fọ́ mi.

Mo máa ń jí ní òwúrọ̀ ní dédé bí i agogo mẹ́fà àbí agogo márùn-ún àbọ̀ ni mo máa ń jí ní òwúrọ̀. Nígbà tí mo bá jí ní táìmù yìí, màá rí pé mo ṣe àwọn iṣẹ́ òwúrọ̀ mi. Tí mo bá ṣe iṣẹ́ òwúrọ̀ mi tán, tí mo fọ ọkọ̀ mi, tí mo sì gbá ilẹ̀, tí mo nu ilẹ̀ mi, tí mo jẹ oúnjẹ àárọ̀ mi. Lẹ́yìn ìgbà tí mo bá ṣe eré ìdárayá tán, màá ṣẹ wá gba ọ̀nà ẹnu iṣẹ́ mi lọ.

Mo fẹ́ràn kí n máa lọ sí ilé ìgbafẹ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ni ìgbà tí mo bá rí pé mo ní ìsinmi lẹ́nu iṣẹ́ àbí mo kúrò ní ẹnu iṣẹ́, mo máa ń lọ ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi ní ilé ìgbafẹ́ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àti ìyàwó mi. Nígbà tí a bá kó àwọn ọmọ sílé, ilé ìgbafẹ́ ó wà lára àwọn ibì kan gbòógì tí mo fẹ́ràn kí n máa lọ jù.

Mo máa ń ṣe ìtọ́jú ara mi dáradára nípa kí n ṣe eré ìdárayá, kí n sì rí pé mo jẹ oúnjẹ tó jẹ́ balanced diet. Àwọn eléyìí jẹ́ ọ̀nà kan gbòógì tí mo mọ́ mójútó nípa ìtọ́jú ara mi. Màá sì rí i dájú pé mi ò jẹ ohun tá kòkò bá ti lọ, kí n tó sùn. Màá sì rí i dájú pé mi ò mú nǹkan tó dùn jù àbí ọtí àbí nǹkan tó tutù jù. Mo máa ń mu ǹkan tó gbóná dírẹ̀ fẹ́ẹ́rẹ́fẹ́ láti ṣe ìtọ́jú ara mi àti kí n lo ǹkan tó dáa ṣàra.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àpamọ́ àwọn fáìlì mi torí kí ó mọ̀ pé àwọn nǹkan tó jẹ́ nǹkan tó wà, tó ṣe kókó sí mi ní ilé ayé ó wà nínú fáìlì náà. Bóyá bí àwọn ìwé-ẹ̀rí àbí àwọn ìwé-ẹ̀rí oríṣiríṣi tí mo ti ṣe, màá pamọ́, màá sì tún gbe sí orí. Ẹ̀rọ ayélujára láti ṣe ì-ààbò rẹ̀

Ilé ìkàwé jẹ́ ibi tí mo fẹ́ràn láti máa lọ dáradára, láti máa ṣe àlékúnkún ohun tí mo ti mọ̀. Ilé ìkàwé tí mo sì lọ kẹ́yìn, mo sì lọ ní ọjọ́ àìkú tó kọjá lọ. Torí mo máa ń lọ sí ilé ìkàwé láti lọ se ìwádìí dáradára, àbí láti lọ ṣe ìdàgbàsókè fún àwọn nǹkan tí mo ti mọ̀, àti láti fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọmọ ará ilé-iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ni owó àfikún. Bọ́yá ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ àbí tó bá di ìparí oṣù tí mo bá rí bí a ṣe tà sí àbí owó tó wọlé, màá fún wọn ní àfikún fún owó oṣù wọn láti fi ṣe ìrànlọ́wọ́ àbí láti fi ṣe ìmóríwú fún wọn. Fún idí ẹ̀yí, mo fẹ́ràn kí n máa ṣe àfikún fún owó oṣù àwọn òṣìṣẹ́ mi. Kì n fu--gẹ́gẹ́ bí kuṣẹ́ ọmọ ọ̀dọ̀ rere, mo máa ń ṣe àfikún owó oṣù wọn.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń wẹ̀ dáradára. Bí a ti ń wẹ̀ sì jẹ́ ǹkan tí wọ́n ti kọ́ wa láti ìgbà tí a wà ní kékeré. Gẹ́gẹ́ bí ọmọ ọdún mẹ́jọ sí mẹ́wàá ni ẹni kọ̀ọ̀kan tó jẹ́ ọmọ ẹbí wa ti mọ bí a ti ṣe ń wẹ̀ ní odò. Nítorí pé odò wíwẹ̀ ò jẹ́ ǹkan tí a rí bí eré ìdárayá ní agbègbè tí mo ti wá, ó sì jẹ́ ǹkan tá ṣè rí bí ọ̀nà àbáyọ fún àwọn ìṣòro kọ̀ọ̀kan.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà tí mo ti ń sin àwọn ewúrẹ́, àgùntàn àti adìrẹ. Ọgbà yìí wà ní ẹ̀kúnlé ilé mi. Ó sì jẹ́ nǹkan ara àwọn nǹkan tí mo máa ń rí. Dájú pé mo ṣe ìmọ́tótó inú ọgbà yìí ní àárọ̀ kùtùkùtù láti dènà ààrùn fún àwọn nǹkan ọ̀sìn mi àti láti ṣe ìdènà ààrùn tó lè jáde látara nǹkan ọ̀sìn sí ara àwọn ọmọ mi àti èmi náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́. Ìkọ̀wé pẹ̀lú ọwọ́ yí jẹ́ nǹkan tí a fi bẹ̀rẹ̀ ìkọ̀wé kó tó di pé ẹ̀rọ ìgbàlódé dé. Fún ìdí èyí, mo fẹ́ràn kí n máa kọ ìwé pẹ̀lú ọwọ́ mi dáradára tó bá ti e jẹ́ wípé màá padà gbé sí orí ẹ̀rọ ayélujára. Màá rí i dájú pé mo kọ́ pẹ̀lú ọwọ́ mi. Tí mo bá ń jáde náà, tí mo bá rí ìròyìn tó jẹ́ ìròyìn tó yẹ kí n ṣe àkọsílẹ̀ rẹ, màá yára mú gègé mi jáde àti ìwé pélébé, màá sì kọ ó sílẹ̀.

Mo máa ń wo ojú awòrán tó ìgbà bi mẹ́wàá ní ojúmọ́. Nítorí pé kí ń wo ojú awòrán yìí, o jẹ́ nǹkan kan gbòógì tí mo rí ní nǹkan tí mo fẹ́ràn kí ń máa ṣe. Láti wo ojú awòrán kì n si rí pé mo rí àwọn nǹkan tuntun àbí nǹkan mèremère mìíràn láti orí awòrán.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́ torí mo jẹ́ èèyàn tó ń ṣiṣẹ́ lọ́nà bi méjì sí mẹ́ta. Mo sì ní káàdì iṣẹ́ kọ̀ọ̀kan tí mo fi ń ṣe iṣẹ́. Káàdì yìí jẹ́ káàdì ìdánimọ̀ àti káàdì ìmọ̀ ipò ẹnì kọ̀ọ̀kan ní ẹnu iṣẹ́. Mo ní káàdì ìdánimọ̀, mo sì ní káàdì iṣẹ́. Káàdì yìí sì jẹ́ nǹkan gbóògì tó jẹ́ pé kò sí ẹni kankan tó lè bá ilé iṣẹ́ kankan ṣiṣẹ́ lágbègbè mi láìní káàdì iṣẹ́ yìí lọ́wọ́

Mo máa ń bá àwọn ẹlẹgbẹ́ ṣe iṣẹ́ nípa tí mo bá rí ibi kankan tó mẹ́hẹ̀ níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ àbí mo rí pé ojú ọ̀nà tí wọ́n ń gba yẹn èmi ti gba ibẹ̀ kọjá rí, mo ṣì ní, mo ṣì ní experience, ìmọ̀ tó ju tí wọn lọ lórí ẹ̀, màá bá wọn ṣe iṣẹ́ yìí láti ṣe ìrànlọ́wọ́ fún wọn àti láti kọ́ wọn bí a ti ṣe ń ṣe kíni yìí ní ìlànà ìgbàlódé láti máa lè jẹ́ pé wọ́n ní ìṣòro kankan ní ẹnu iṣẹ́ yìí. Màá rí pé mo ṣe iṣẹ́ náà fún wọn, mo ṣì ní kí wọ́n wò tórí ọjọ́ mìíràn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn ìpàdé lórí fóònù dáradára nítorí pé mo jẹ́ èèyàn tó ti máa ń ọwọ́ mi máa ń kún fún ìṣẹ́ kan àbí kejì. Fún ìdí eléyìí, àwọn ìpàdé tó pọ̀ mo máa ń ṣe ní orí fóònù. Ká ṣe ìpàdé, ká ṣe èyí, bí pé á ríra wa, ká sọ̀rọ̀, ká dẹ̀ ní ọ̀rọ̀ ní ojú kan, ká fi ori ọ̀rọ̀ yen gún sí ojú kan. Fún ìdí èyí, mo fẹ́ràn kí n máa ṣe ìpàdé ní orí fóònù dáradára. Kódà mo ṣe ìpàdé ní àárọ̀ yìí lórí fóònù.

Bẹ́ẹ̀ni, ojú mi dára, torí ojú jẹ́ ǹkan tí mo bẹ̀rù jù. Mo sì, ó dára ó sì gúnrégé. Mo sì máa ń wá ọ̀nà gbogbo ǹkan láyé tí màá bá lò sí ojú mi. Màá rí pé ó jẹ́ ǹkan tó ti ọwọ́ àwọn ètò iléra tí wọ́n ṣe àyẹ̀wò rẹ̀ dáradára, láti má lè lo ǹkan mìíràn tó máa ba ojú mi jẹ́. Fún idi eleyìí, ojú mi ó dára ó sì mọ́lẹ̀ yékéyéké.

Mo fẹ́ràn ìyàwó mi, ìyá tó bí mi àti àwọn ọmọ mi. Mo sì máa ń fi ìfẹ́ hàn sí wọn dáradára. Wọ́n fẹ́ràn àwọn arádúgbò mi náà àti àwọn tó jẹ́ àwọn ẹlẹ́sìn mi tí a jọ ń ṣe ẹ̀sìn papọ̀. A fẹ́ràn ara wa dáradára tí a sì máa ń fi ìfẹ́ hàn sí ara wa. Ṣùgbọ́n àwọn tí mo fẹ́ràn jùlọ ni àwọn tó súnmọ́ mi bíi aṣọ ara mi yálà ìyá, ìyàwó, ọmọ. Àwọn ni kò sí ibi tí wọ́n lè kọ mí sí, ni gbogbo ìṣòro, idojúkọ tí mo bá ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ láti ilé ní ìgbà mìíràn. Nígbà tí mo bá rí pé mi ò lè jáde àbí ìdojúkọ kan sìkejì bá mi láti má lè jáde, màá ṣe iṣẹ́ láti ilé fún àwọn alábàárà mi láti má ṣe disappoint wọn. Mo máa ń ṣe iṣẹ́ ní ilé. Abí ìgbà tí ààrùn kan bá ya wọ ìgboro ìlú tí kò sí ààyè fún ẹnikẹ́ni láti jáde, màá se isẹ́ láti ilé àbí màá gba isẹ́ wálé ní ìgbà mìíràn tí iṣẹ́ bá pọ̀ lọ́wọ́ mi láti se ní alẹ́ mọ́júmọ́.

Mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Nígbà tí mo bá rí pé iṣẹ́ tó wà nílẹ̀ ó pọ̀ ju wákàtí tí mo ní lọ, mà á mú ìgbà mìíràn nígbà tó yẹ kí n fi lọ jẹun àbí nígbà tó yẹ kí n fi sinmi. Mà á fi ìgbà yẹn ṣe iṣẹ́ láti mọ̀lẹ́ dójú ti àwọn tó ń gbé iṣẹ́ fún mi. Mà á rí pé mo lo táìmù tó yẹ kí n fi sinmi àbí kí n fi ṣe nǹkan mìíràn tó ní ṣe pẹ̀lú ara mi yàtọ̀ sí iṣẹ́. Mà á sì ṣe iṣẹ́ fún àwọn tó níṣẹ́ láti rí i dájú pé mo ṣe iṣẹ́ wọn fún wọn lásìkò mo sì fi iṣẹ́ yẹn ṣe dáradára.

Mo máa ń tọ́jú èékánná mi dáradára nípa pé kí n gé èékánná mi ní àárín ọjọ́ mẹ́ta mẹ́ta. Tí mo bá sì gé tán, màá fi òògùn tó jẹ́ òògùn apa kòkòrò àìfojúrí láti pa àwọn kòkòrò tó lè sá pamọ́ sí abẹ́ èékánná mi torí ọwọ́ jẹ́ nǹkan gbòògì tí a máa ń mú lọ sí ẹnu. Ta bá sì mú ọwọ́ lọ sí ẹnu, gbogbo kòkòrò àìfojúrí abẹ́ èékánná náà máa ń sá sí alẹ́ torí alẹ́ tí ara èékánná gbé sí ẹnu.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹ̀dà tó ní irun gbàn torí irun wà lára mi dáradára. Gẹ́gẹ́ bí bàbá bàbá wa ṣe rí ara rẹ̀ ní bàbá wa náà, bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn ọmọ tó jẹ́ ọmọ ilé wa, àwọn tó jẹ́ ọmọ mọ̀lẹ́bí mi, gbogbo wa la ní irun gbàn. A ní irun gbàn níbí pé ó jẹ́ nǹkan tó máa ń pọ̀, tó jẹ́ pé bí ọjọ́ mẹ́ta mẹ́ta la ní láti máa fá irun gbàn náà torí ó jẹ́ nǹkan tó kún dáradára.

Bẹ́ẹ̀ni, gẹ́gẹ́ bí ọ̀gá ilé iṣẹ́, mo máa ń ṣe ìwádìí wọn fínnífínní. Kí n tó gbá wọn ṣiṣẹ́, màá ṣe ìwádìí wọn fínnífínní, màá dẹ́ rì pé wọ́n ní onídùúró. Lẹ́yìn ta bá sì ń ṣiṣẹ́ náà, màá rí pé lẹ́yìn bí oṣù mẹ́ta síra wọn, màá tún lọ máa ṣe ìwádìí wọn bóyá kò sí ǹkan kan mìí tó ti, tó ti change àbí ìwà mìí tó ti bẹ̀rẹ̀ nínú ìwà tí wọ́n ò ní lọ́wọ́ tẹ́lẹ̀.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe àtúlo àwọn nǹkan tí mo ń lò. Yala áwọn irinṣẹ́ tí mo fi ń ṣiṣẹ́ ni àbí àwọn ǹkan tí mo ń lò fún ànfàní ara mi. Ìgbà mìíràn wà mo ti máa ń pa àwọn ǹkan mìíràn tì pé mi ò lò mọ́, tó bá padà yá, a tún wá dàbí ọ̀tún lójú mi, màá tún padà ṣídi rẹ̀ padà, màá tún máa ṣe àtúlo wọn fún ọ̀tún.

Rárá o, mi ò fẹ́ràn kí ń màá wà ní ọrù rárarára. Mo fẹ́ràn ibi tí afẹ́rẹ́ bá wà tó ń fẹ́lẹ́lẹ́ ní ojú ọjọ́ tí kò gbóná rára tó sì jẹ́ ojú ọwọ, ojú ọjọ́ tó ṣe ọ̀rẹ́ pẹ̀lú awọ ara. Mo fẹ́ràn ojú ọjọ́ tí ó tutù tó tutù mi ni jọjọ. Fún ìdí èyí, kódà kí ojú ọjọ́ tutù, màá sì tún rí pé mo ṣí ẹ̀rọ amúlétutù mi àti fáànù.

Mo máa ń ṣe ètò owó iṣẹ́ ní ẹ̀jẹ̀ wọ́n, lẹ́jẹ̀ wọ́n. Màá ṣe ètò owó iṣẹ́ gẹ́gẹ́ bí i, um, iṣẹ́ ipò òní ká l'óku ni mo se máa ń ṣe ètò owó iṣẹ́. Màá ṣe ètò owó iṣẹ́ ní bí ipò àti àbí bí ò ṣè e ṣiṣẹ́ sí ní àárín oṣù. Báyìí ni mo ti máa ń ṣe ètò owó iṣẹ́

Bẹ́ẹ̀ni, mo máa ń tan ìkíni lórí fóònù mi. Ìkíni eléyìí sì jẹ́ nǹkan tí mo máa ń tàn sílẹ̀ láti jẹ́ kí n mọ̀ ní àkókò tí àwọn èèyàn bá ṣẹ̀ndi ìkíni sí mi, láì fi àkókò ṣòfò rárá láti ṣe ìdápadà ìkíni tí wọ́n ṣe fún mi.

Mo se ìgbékalẹ̀ iṣẹ́ kányìn níìsín bi ọdún mẹ́wàá sẹ́yìn. N ò ṣe ìgbékalẹ̀ iṣẹ́ nígbà tí mo ń ṣiṣẹ́ ní cyber cafe kan. Mo sì ṣe ìgbékalẹ̀ iṣẹ́ nítorí pé owó oṣù tí wọ́n ń fún mi ó jẹ́ owó tó kéré jọjọ nígbà tí mo sì rí pé iṣẹ́ tí mò ń ṣe ojú owó tí wọ́n ń fún mi lọ. Tí mo sì rí ilé iṣẹ́ aladani mi tó ready láti san owó tó ju tí wọ́n lọ fún mi, mo sì ṣe ìgbékalẹ̀ iṣẹ́ náà nígbà yẹn.

Mo máa ń rìn ní àlàáfíà dáradára torí mi ò fẹ́ran ìjànbà rárá àti rárá. So mo jẹ́ èèyàn tó máa ń rìn jẹ́ẹ́jẹ́, mi ò sì jẹ́ èèyàn tó máa ń rìn ní rin jagidijagan nítorí pé mi ò fẹ́ ẹni yẹn ni ohunkóhun tó bá máa mú mi ní ìṣòro pẹ̀lú èèyàn kan yálà aládùúgbò mi àbí alájọṣisẹ́pọ̀ àbí ará ìlú mi. Mi ò fẹ́ ẹni nǹkan kan tó lè fa ikùnsínú àbí ìjà láàárín mi àti ẹnikẹ́ni. Fún ìdí eléyìí, mo máa ń rìn ní àlàáfíà.

Mo máa ń kojú ìdènà ọkọ̀ nípa kí n lọ dúró sí ibùdókọ̀ tó sì jẹ́ pé màá fi orúkọ sílẹ̀ kí n tó wọ inú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àbí ọkọ̀ elérò tó pọ̀. Màá rí dájú pé mo lọ sí ibùdókọ̀ tó jẹ́ ti aládàáni àbí ti ìjọba.

Ìsinmi tó ń bọ̀, ò wù mí kí n lọ se ni ibùdó wa, ìyẹn ni ìlú tí wọ́n ti bí mi. Nítorí ìlú tí wọ́n ti bí mi, ó jẹ́ ìlú tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀. Tí ń bá sì lọ síbẹ̀, ìgbà yen ni màá le sì rí àwọn ọ̀rẹ́ tí a jọ ṣe kékeré tá a jọ lọ ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti àwọn ìyá ìyá mi àti gbogbo àwọn tó jẹ́ ará àdúgbò tí a jọ ṣe kékeré láti lè tún ṣe àmupada ǹkan tí o ti gbàgbé.

Mo máa ń lọ sí ilé oúnjẹ ní ìgbà kúùgbà. Nítorí iṣẹ́ mi, ó gbà mí láyè kí ń máa lọ sí ilé oúnjẹ. Nítorí pé màá tètè jí jáde ní àárọ̀ kùtùkùtù. Oúnjẹ ọ̀sán náà, ìta ni ó ti bá mi. Màá lọ sí ilé oúnjẹ láti lọ jẹ. Kódà lọ́sàn-án ọ̀sán ẹni tí mo sì ń sọ̀rọ̀ yìí, mo lọ sí ilé oúnjẹ ní ọ̀sán eni. Ọ̀sán yìí ni ìgbà tí mo lọ sí ilé oúnjẹ kányìn láti lọ jẹun.

Ìsinmi ọdọọdún mi, ó gbà mí láyè kí n lo ọgbà ọjọ́ fún ìsinmi, odidi oṣù kan gbáko ni màá lò fún ìsinmi ní ọdún kan. Fún di ẹlẹ́yìí, ọdún kan ni wọ́n fún mi ní àyè láti fi ṣe ìsìn-ìsinmi. Ìsinmi mi á jẹ́ oṣù kan láàrín ọdún kan ni mo fi máa ń ṣe ìsinmi, ó sì máa ń wù mí kí n lo pẹ̀lú àwọn ìyàwó pẹ̀lú ọmọ àtàwọn ẹbí mi.

Abími ní oṣù kẹta, ọjọ́, ọjọ́ kẹtàlélógún, ọdún 1992. Oṣù tí a bí mi gangan, ó jẹ́ oṣù kẹta ó sì jẹ́ oṣù tí mo yà sí mímọ́ láti ṣe ọjọ́ ìbí mi. Mo pọ́n oṣù tí a bí mi yìí, mo pọ́n ẹ̀ lé dáradára nítorí oṣù tí mo fẹ́ràn jù nínú oṣù mi nínú ọdún ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin yàrá ọkọ̀, nítorí pé òfin yàrá ọkọ̀ ó jẹ́ òfin tí wọ́n fi sílẹ̀ láti dáàbò bo èrò àti dúkìá àwọn tó ń wọ ọkọ̀ àti dúkìá ojúu pópó. Fún idi eyi, mo máa ń tẹ̀lé ẹni-- gbogbo ohunkóhun tó bá ti jẹ́ òfin ojú mọ́tò àbí inú ọkọ̀, mo máa ń tẹ̀lé òfin náà dáradára.

Bẹ́ẹ̀ni, mo mọn bí a ṣe ń dá ọkọ̀ dúró ní ìdojúkọjú. Nítorí pé ìyá ìyá mi alájapa ni, a sì jẹ́ ẹni tó máa ń bá a lọ oko àjàpá láti kékeré. Eléyìí fún mi ní àǹfààní láti mọ bí a ṣe ń dá ọkọ̀ dúró ní ìdojúkọjú. Gbogbo ẹni tó jẹ́ ọmọ ẹbí mi ló sì mọ bí a ṣe ń dá ọkọ̀ dúró ní ìdojúkọjú, bẹ́ẹ̀ ni àwọn ìyàwó pẹ̀lú ọmọ mi náà.

Bẹ́ẹ̀ ni, mo ní ẹ̀tọ́ láti fi ilé iṣẹ́ mi sí ìlú mìíràn àti sí ibikíbi nítorí ilé iṣẹ́ mi ó jẹ́ ilé iṣẹ́ tí mo ti fi orúkọ ẹ̀ sílẹ̀, tí ìgbà láàyè sì wà fún mi láti fẹ́ lójú lọ síbi tó bá wù mí ní orúkọ tí mo ti fi sílẹ̀ ní ọ̀dọ̀ ìjọba àpapọ̀. Aàyè wà fún mi láti fẹ́ lọ sí ibi tó bá wù mí tí mo sì ní erọ́ okan láti ṣe bẹ́ẹ̀ láìpẹ́.

Mo fẹ́ràn kí n máa mu omi dáradára fún ìlera ara mi. Fún ìdí èyí, mo máa ń mu omi tó litre márùn-ún ní ojúmọ́. Yálà nínú ọyẹ́ ni àbí inú ooru ni. Fún ìfọ̀nu àti ìfọ̀ ẹ̀jẹ̀ ara mi. Fún ìdí èyí, mo fẹ́ràn kí n máa mu omi dáradára. Mo sì máa ń mu tó omi litre márùn-ún ní ojúmọ́ kọ̀ọ̀kan.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdánì. Eré ìdánì sì jẹ́ eré tí a ti máa ń ṣe láti ìgbà tí a ti wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Bá máa fi ń ṣe eré láàárín àwọn ekẹgbẹ́ mii fún àtìgbà yẹn titi di ìsìn lára eré ìdárayá tí mo máa ń ṣe ni eré ìdánì wà tí a sì máa ń ṣe ní gbogbo ọjọ́, ọjọ́ ìsinmi.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù, òun ni kín ṣe gbá table tennis, ìyẹn table tamọ́ ẹ́ẹ̀gì tí a máa ń fi ọwọ́ gbá. Mo fẹ́ràn rẹ̀ gidigidi, ó jẹ́ ìkan lára àwọn eré tí mo fẹ́ràn jù láti kékeré tí mi ò sì ń rí kínìyì ẹ́ẹ̀gì tí wọ́n bá ń gbá kó jù mí kúrò ń bẹ àfi kí ń bá wọn gbá. Ó jẹ́ eré tí mo máa ń ṣe ní gbogbo ọjọ́ torí pé mo ní table rẹ̀, tábìlì tí a fi ń gbá ẹ́ẹ̀gì ní ilé tí mo sì máa ń gbá pẹ̀lú ẹbí àti ìyàwó àti àwọn àlejò tó bá wá mi wá sí.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe lórísìírísìí gẹ́gẹ́ bí kọ̀m̀pútà. Mo mọ bí a ṣe ń tún kọ̀m̀pútà ṣe dáradára, mo sì mọ bí a ṣe ń tún printer ṣe. Mo mọ bí a ṣe ń tún àwọn nǹkan amú-iná wá bí ọ̀kan sí méjì. Mo mọ bí a ṣe ń tún wọn ṣe dáradára. Ó jẹ́ iṣẹ́ tí mo kọ́, tó sì jẹ́ ara àwọn nǹkan tí mo fi ń ṣe nǹkan tí a fi ń rí ọwọ́ mú lẹ́nu àti tí mo fi ń bọ́ family, ìyàwó, ọ̀tọ̀, ọmọ.

Mo fẹ́ràn kí n mọ gbọ́ orin tó jẹ́ orin ìbílẹ̀, tó jẹ́ orin ìbílẹ̀ ìlú wa, èdè wa tó sì jẹ́ orin Yorùbá. Ajaja, eléyìí tó sọ ọ̀rọ̀ nípa ìṣẹ̀dálẹ̀ ìlú àbí eléyìí tó sọ̀rọ̀ nípa orílẹ̀ èdè mi. Mo fẹ́ràn kí n mọ gbọ́ lọ́pọ̀lọ́pọ̀ eléyìí tó jẹ́ orin èdè mi tó sì jẹ́ orin tí wọ́n fi èdè mi kò tó sọ ìtàn bí a ṣe dá ìlú sílẹ̀.

Mo ní ìbáṣepọ̀ tó dánmọ́nrán pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ mi torí pé mo rí wọn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi bí ẹni kejì mi láti mú ilé iṣẹ́ mi lárugẹ. Fún ìdí èyí, mo ní àjọṣepọ̀ tó dánmọ́nrán, mo sì rí pé mo mú wọn bí ọmọ ìyá mi láwọn tí a jọ ń ṣiṣẹ́ láti ṣe ìgbéga fún ilé iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mò maa n lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ẹ́ nígbà tí mo bá fẹ́ sùn àbí tí mo bá wà ní ẹipàdé tí mi ò sì fẹ́ kí ohunkóhun di mi lọ́wọ́. Àbí tí mo bá sì ń ṣe àwọn nǹkan abi tí mò ń ronú nípa nǹkan tí mi ò fẹ́ kí ohunkóhun dì mi lọ́wọ́. Mà á gbé fóònù mi, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi lọ sí ìdákẹ́jẹ́ẹ́ láti dènà ohunkóhun tó bá fẹ́ máa dì mi lọ́wọ́ nǹkan tí mò ń ṣe ní àkókò náà.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ṣe ń pa ẹja. Ẹja tí pípa ó jẹ́ ìkan lára àwọn iṣẹ́ tí a máa ń ṣe ní abúlé ibi tí mo ti wá. Fún di èyí, kò sí ọmọ tó jẹ́ ọmọ bàbá bàbá mi àbí ọmọ abúlé wa tí kò mọ̀ bí a ti ṣe ń pa ẹja láti kékeré. Eléyìí jẹ́ iṣẹ́ tí wọ́n fi lé wa lọ́wọ́ láti kékeré, iṣẹ́ ka wẹ́ odò àti ka pa ẹja nínú odò.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀. Aṣọ wíwẹ̀ yìí jẹ́ aṣọ tí a máa ń lò yálà a bá fẹ́ lọ pa ẹja ni àbí a bá fẹ́ lọ wẹ̀ ní ilé. Yẹ ju a paapà jùlọ ìgbà tí a bá fẹ́ lọ pa ẹja tàbí tí a bá fẹ́ wẹ̀ ní odò la máa ń lo aṣọ wíwẹ̀ yìí. Bàbá bàbá mi sì ra aṣọ wíwẹ̀ yìí fún gbogbo àwa ọmọ ọmọ rẹ̀ pátápátá.

Mo máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ mí Íńtánẹ́ẹ̀tì ni nípa kí n lo paasúọ̀dù tó jẹ́ nọ́mbà ìkọ̀kọ̀ bí i kí n lo orúkọ tó jẹ́ orúkọ tí mi ò há lè máa rántí tí mi ò sì ní ìgbàgbé. Ó jẹ́ àwọn nǹkan tí mo máa ń lò. Tí n bá sì lo orúkọ yìí tán, màá tún fi nọ́mbà ọjọ́ ìbí mi sí ẹ̀yìn rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ya àwòrán. Àwòrán yíyà jẹ́ nǹkan tí wọ́n kọ́ wa nígbà tí a wà ní ilé ẹ̀kọ́. Ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni wọ́n ti kọ́ wa bí a ṣe ń ya àwòrán àti bí a ṣe ń pa oríṣiríṣi kọ́lọ̀ pọ̀ tí ó lè fún wa ní kọ́lọ̀ tí, tí ó lè fún wa ní àwọ̀ tí a fẹ́. Tá a pa oríṣiríṣi àwọ̀ papọ̀. Mo mọ bí a ṣe ń ya àwòrán lọ́pọ̀lọpọ̀. Yálà àwòrán ǹkan tí ó mí ni àbí àwòrán ǹkan tí ò mí.

Mo fẹ́ràn kí n máa wọ bàtà, ala, alàwọ̀-bó ẹsẹ̀. Bàtà alàwọ̀-bó ẹsẹ̀ jẹ́ bàtà tí mo fẹ́ràn. Àkọ́kọ́, ó jẹ́ bàtà tí mo máa fi ń bo ààbò ara mi nígbà tí mo bá wà ní sáìtì, ó sì jẹ́ bàtà tí mo fẹ́ràn jù náà tí mo bá ń lọ sí òde afẹ́ àbí tí a bá ń lọ sí òde, òde ọjọ́ ìbí àbí òde mìíràn tó jẹ́ òde ayẹyẹ. Ó jẹ́ bàtà alá a mọ́sẹ̀ ní mo fẹ́ràn jù láti máa wọ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara ra ara dáradára yálà nínú ọyẹ́ ni àbí nínú ooru àbí nínú ọ̀tútù. Mo fẹ́ràn kí mọ fi ìpara ra ara dáradára láti mú ìbá ìjọlọ bá ara mi àti láti dènà funfun fún ara àti láti dènà àwọn kòkòrò àìfojúrí tó máa ń fẹ́ gba inú awọ ara wọ inú ẹ̀jẹ̀.

Mo máa ń rí dájú pé ọjà mi dára nípa kí ń má yẹ ọjọ́ tí ọjà yóò expire, kí n sì má wo ọjọ́ tí wọ́n ṣe àti ọjọ́ tí yóò bàjẹ́. Mo máa ń yẹ owó dáradára tí mo bá ra ọjà kí n tó ta fún àwọn alárà tun ta mi. Fún ìdí èyí, eléyìí jẹ́ ọ̀nà kan gbóògì tí mo fi máa ń dáàbòbò àti láti rí pé ọjà mi jẹ́ ọjà tó dára dáradára. Màá sì rí pé èmi gangan máa ń lo owó fúnra mi kí n tó mọ bí màá ṣe máa ṣe ìpolówó ẹ̀ fún àwọn tó ń bá mi ra.